Èmí o mọ̀ bí a ti ń da oko dúró ní ìdojúkójú. Kí bá n ba ti ń dókòdó lójúkójú, a jẹ́ ń tún ní jánjà máa dúró. Ìtàn tí mo fánní kí jẹ́, wọ́n ti ń dókòdó ní ìdojúkójú, báyìí bá yàn lára ló pa idà, wọ́n lè mú ẹṣin dókòdó níjọ.

Mio rò pé ó ń ṣiṣẹ́ ju wákàtí lọ torí wákàtí ogún la ní. Ògùn wákàtí dún ìsinmi ṣe ò díbà bí i wákàtí méjìlá ló. Ní ìpín, ṣíṣe ju wákàtí lọ kan lọ́ba fún wákàtí ọ̀kan balẹ̀ wákàtí méjìlá lórí.

Ẹ̀fọ́ green ni mo fẹ́ràn láti jẹ. Mo fẹ́ràn ẹ̀fọ́ green láti máa jẹ. Kò sí ẹ̀fọ́ tí ń lè jẹ láyé mi. Ṣùgbọ́n atígbà tí ó ti, tó sọ fún mi pé ẹ̀fọ́ green ni ẹ̀fọ́ tó dára jù, àti ìgbà náà ni mo ti yan ẹ̀fọ́ green láyè. Títí di ìsìn yìí, kò sí ẹ̀fọ́ mi tí mo ń jẹ ju.

Eré ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Ẹgbẹ́ eléyi tí mo fẹ́ràn jù, àrà nkán tí ó jẹ́ kí n like e ni wípé blue, ojú ọ̀run, òfùnfun, ṣó ní àwọ̀ dúró nkán tí ó jẹ́ kí n like Chelsea club mi òní.